Nǹkan tó wà nínú àpò ọwọ́ mi, òun ni ìwé. Ìwé jẹ́ irinṣẹ́ èyí tí a fi ń kọ àwọn ǹkan tí a bá fẹ́ kọ̀ sílẹ̀. Àpò sì jẹ́ ohun èlò tí a fi ń kó àwọn ǹkan wa láti ibìkan sí ibìkan àbí tí a fi ń pa ǹkan mọ́ yálà nínú ilé àbí ní agbègbè mìíràn.

Orin tí mo fẹ́ràn kí n máa gbọ́ jù, òun náà ni orin tí wọ́n bá kọ ní èdè lárúbáwá, orin tí wọ́n bá fi èdè lárúbáwá kọ. Gẹ́gẹ́ bí àwa náà ṣe ma n, gẹ́gẹ́ bí èdè tí mo kọ́ tí mo mọ̀. Ò máa ń wùmí láti máa gbọ́ orin èyí tí wọ́n bá kọ ní èdè lárúbáwá. Orin jẹ́ ohun tí àwọn èèyàn máa ń kọ láti fi dánu ara wọn dùn, àbí láti fi dárò èèyàn, àbí láti fi pa ìrònú rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

A máa ń kojú ìdènà ọkọ̀. Ìdènà ọkọ̀ jẹ́ ohun tí ó lágbára tí ó máa ń sábà kojú wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. But kó ṣìṣí ọ̀nà tí a máa ń gbà kojú rẹ̀ ju pé kí a gbà ká gun ọ̀kadà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ibi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ igbà ouń ní ìgbéjáde jẹ́ ọ̀nà tí a gbà láti gbé èrò ń gbà àti gbé iṣẹ́ jáde tí yóò sì jọ èèyàn lójú dáadáa. So, mo máa ń ṣe ìgbéjáde.

Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtẹ̀tẹ̀, mo máa ń kí àwọn èèyàn ní èdè mi pẹ̀lú èdè mi èdè Yorùbá tó bá jẹ́ elédè mi. Irú èdè, irú èdè tí ẹni náà bá jẹ́ ni ó túmọ̀ sí ọ̀nà tí màá gbà ki. Mo máa ń kí àwọn èèyàn pẹ̀lú èdè Gẹ̀ẹ́sì, mo sì máa ń kí àwọn èèyàn pẹ̀lú èdè larubawa. Tí mo bá fẹ́ kí, kí kí jẹ́ ọ̀nà tí a ń gbà láti jẹ́ kí èèyàn mọ̀ pé mo fẹ́ràn rẹ̀. Ẹni tí a fẹ́ a ki, ẹni tí ó fẹ́ ní lera fún ni láti kí. Yorùbá jẹ́

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Ìrìn àjò òun ni ohun tí a máa ń ṣe láti kúrò ní ìlú kan bọ́ sí ìlú kan. Oríṣiríṣi ìlú ló wà níbi tí àwọn gbé. Mo ti lọ láti ìlú mi lọ sí ìlú mìíràn rí tó pọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n lọ, kí Mo fẹ́ràn lílọ sí etí òkun tí a sì ń pè ní etíkun. Etí òkun jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń péjọ sí láti gba afẹ́ àti láti dára àwọn yá àti láti dánu wan dùn. So èmi náà fẹ́ràn láti lọ sí etí òkun?

Àjọ̀dún tí mo fẹ́ràn jù, òun náà ni àjọ̀dún ọdún iléyá tí àwọn Mùsùlùmí máa ń ṣe, tí àwa Mùsùlùmí máa ń ṣe. Nítorí pé èmi náà jẹ́ ẹnìkan ní inú àwọn Mùsùlùmí. So, ọdún tí mo fẹ́ràn jù àbí àjọ̀dún tí mo fẹ́ràn jù, òun náà ni àjọ̀dún ọdún iléyá. Ṣé gbogbo?

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀rọ̀ ní ọwọ́ àwọn ènìyàn. Ìbéèrè ó jẹ́, ìbéèrè ọ̀nà jẹ́, àwọn Yorùbá wọ́n ní, a bèèrè ọ̀nà kìí ṣì nà. Ẹni tí ó bá ti le sọ̀rọ̀, kò sí ibi tí ó le lọ. Ẹnìbá kú lẹ́nu, ni ìyà lè jẹ.

Bàtà tí mo máa ń wọ̀ jẹ́ bàtà alámùtán àti bàtà silipasì, bàtà alábọ̀yọ̀. So oríṣiríṣi bàtà ni mo máa ń wọ̀. Èyíkéyìí nínú rẹ̀ tí mo bá rí, ọ́hun ni mò ń wọ̀. Mo jẹ ẹnìkan to fẹ́ràn bàtà púpò.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ jù, òun náà ni ẹ̀fọ́ tí àwọn Yorùbá ń pè ní wọ̀rọ̀wọ̀. Ẹ̀fọ́ jẹ́ ewé èyí tí a máa ń fi ń ṣe ọbẹ̀. Wọ̀rọ̀wọ̀ yìí jẹ́ ewé kan tí kò fẹ́ràn láti máa wù níbi tí òòrùn bá pọ̀jù. Ibi tí a ti sábà máa ń rí ni abẹ́ kòkó, ati ibi tó bá tutù miran.

Ìrìnàjò mi lọ sí ibise maa ń gba àkókò púpọ̀ lọ́wọ́ mi. Ó jé ìrìnàjò èyí tí o rora na esè die gege bi òrò Yórùbá ti o si maa ń tó bi ìséjú wákàtí kan abi ka so pe wákàtí kan nigba miiran lopolopo ìgbà. Wákàtí kan.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun náà ni àwọn ẹgbẹ́ àgbábọ́ọ̀lù Barcelona. Ẹgbẹ́ àgbábọ́ọ̀lù Barcelona, ó jẹ́ ẹgbẹ́ àgbábọ́ọ̀lù kan tí ó wá láti orílẹ̀-èdè Spain, tí wọ́n sì jẹ́ ẹgbẹ́ àgbábọ́ọ̀lù tí gbogbo ayé mọ̀

Èmi ò lò wíìfì nítorí pé kò sí wíìfì ní agbègbè ibi tí mo wà. Mo máa ń ra data sí orí ẹ̀rọ ìléwọ́ mi láti browse ni. So data ni mò ń lò, mò ò lo wíìfì.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí òjò bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ rọ̀, tí òjò bá fẹ́ rọ̀, ojú ọjọ́ yìí ni mo fẹ́ràn gigigigi o, ní ọ dẹ̀ máa ń mú mi.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Mo jẹ́ eǹikan tí ó dára gidigidi gan tí ó bá di ká gun kẹ̀kẹ́. Mo mọ̀ kẹ̀kẹ́ gùn gidi torí nígbà tí a wà ní kékeré, a máa ń fi owó yá kẹ̀kẹ́ gùn. Gbogbo owó oúnjẹ tí wọ́n bá fún wa, kẹ̀kẹ́ là máa fi ń yá gun. Mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́

Oúnjẹ tí mo fẹ́ràn jù òun ni ìrẹsì àti ẹwà. Ìrẹsì àti ẹwà òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù, tí mo sì fẹ́ràn láti máa jẹ ní ojoojúmọ́. Ìrẹsì pẹ̀lú ẹwà, ráìsì tí ó bá ni ẹwà kò gba bíi nkankan lọ lọ́dọ̀ mi, eṣe pupọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast ní gbogbo ìgbà tí wọ́n bá ń ṣe. Lọ́pọ̀lọpọ̀ ìgbà èyí wà èyí tí a kò kí n gbọ́, èyí náà wà tí a dẹ̀ máa ń gbọ́. Mo máa ń gbọ́ podcast ìkéde.

Mo máa ń beere lọwọ àwọn oníbàárà yálà ní orí ẹ̀rọ ìléwọ́, ní ti pípé àbí ní ti fífi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn tí a bá ti rí wọn tó jọ mẹ́ta, àbí ní ti ṣíṣábẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ilé-iṣẹ́ wọn.

Bẹ́ẹ̀ ni mí mo maa ń fi tùràrí sí ara tí n bá fẹ́ jáde àbí sí inú ilé kí inú ilé ba lè ní òórùn èyí tí òo buyì, èyí tí òò sì dùn gbọ́, orún aládùn tó dùn gbọ́. So tùràrí jẹ́ ohun tí a máa ń fin sínú ilé láti pa àwọ òórùn inú ilé dà.

Omi tí mo máa ń mu lójoójúmọ́ yóò tó lítà márùn-ún àbí ju bẹ́ẹ̀ lọ tí mo máa ń mu ní ojoojúmọ́. Mo jẹ́ ẹni tí ó máa ń mu omi púpọ̀, bí òòrùn bá ṣe pọ̀ tó, òòrùn ni mo ṣe máa ń mu omi tó. Omi sì jẹ́ òun èyí tí a máa ń fi ń rẹ òǹgbẹ. Omi sì ní ẹ̀mí, láìsí omi kò sí ẹnìkan kan tí ó lè wà láyé.

Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa pọ̀. Lára àwọn oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe, òhun náà ni ìrẹsì àti ẹ̀wà, iṣu, àmàlà, ẹ̀bà, àsáró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo jẹ́ ẹni tí ó mọ̀ ń pa oúnjẹ sísè púpọ̀

Ibi tí wón ti ń ta ǹkan ni mo ti máa ń ra ǹkan. Èyíkéyìí ohun tí mo bá fẹ́ rà, màá rà lọ́jà àbí kí n rà ní àdúgbò níbikíbi tí wọ́n bá tí ń ta n tí ó bá wúlò fún mi, ibẹ̀ ni mo ti máa ń rà.

Orin èdè lárúbáwá ni mo fẹ́ràn jù nítorí mo jẹ́ ọmọ tó kọ́ èdè lárúbáwá tó sì mọ̀. So mo sì fẹ́ràn láti máa kọ orin ní èdè lárúbáwá, mo sì fẹ́ràn láti máa ka orin tí wọ́n bá kọ ní èdè lárúbáwá. Mo sì fẹ́ràn láti máa gbọ́ ẹ̀yi tí wọ́n bá kọ tó jẹ́ èdè lárúbáwá.

Ayé ìkọ̀kọ̀, ó jẹ́ ohun tí a ní láti dáàbò bo kí àwọn ọ̀tá àwọn abínú ẹni kí wọ́n má lè ní àǹfààní sí i. Bí mo ṣe máa ń dáàbò bo, òun náà ni pé màá fún ní àwọn ètò èyí tí wọ́n bá gbà láàyè láti fún lóri, lóri ayélujára.

Bẹ́ẹ̀ni, mo mọ n pa owó pamọ́. Gbogbo ẹni tó bá fọwọ́ meweewá jẹun, èébì alẹ́ yóò pa. So ní gbogbo wa fi ní ẹ̀to láti máa fi náírà kan, náírà méjì pamọ́ bí a bá tí ń ṣiṣẹ́ kí a máa fi pamọ́ tori ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ni mo mọ ọ̀nà ìpa owó pamọ́

Rárá o, n kò gun ọkọ̀ ojú omi rí. Ọkọ̀ ojú omi jẹ́ ọkọ̀ tí a máa ń gùn, tí ọ̀nà rẹ̀ sì jẹ́ orí omi. Orí omi ni o máa ń rìn tí ó sì ń gbé wa láti ibì kan dé ibì kan. Mo jẹ́ ẹni tí ó máa ń bẹ̀rù púpọ̀, so kò jẹ́ kí n ti gun ọkọ̀ ojú omi rí. Àmọ́ àwa mọ̀ lọ́jọ́ iwájú, bóyá ẹlẹ́dà lè kí èmi náà mọ̀, ká èmi náà mọ ẹni tí yóò gun ọkọ̀ ojú omi, ẹ ṣe pupo.

Ẹni tí kò bá ṣíná kò le mọ̀ ọ́nà. Kò sí ẹni tí ó ṣíná rí. Àfí ẹni tí ó bá rìn rí, oun nikan ni kò ṣíná rí. Mo ti ṣíná rí. Ṣugbon béèrè ọ̀nà, àwọn Yorùbá ni kí ẹ ṣíná. Ṣé mọ tí ṣíná rí? Kò tó dípe ámọ̀nà.

Nígbà tí a bá wà nínú ìlà, ìlà, ó jẹ́ ọ̀nà tí àá gbà fúnmọ́ ra ẹni tí a bá tò ní fún nǹkan tí à ń fẹ́. Àkókò lórí ìlà jẹ́ àkókò tí èèyàn máa ń rí gẹ́gẹ́ bí ìfàkókò ṣòfò.

Ìṣòro ẹ̀rọ ayárabíàṣá jẹ́ ìṣòro tí èèyàn lè yanjú. Pàápàá nígbà tí ó jẹ́ pé ayanjú ìṣòro ti wà nínú ẹ̀rọ ayárabíàṣá kọ̀ọ̀kan, tí ìṣòro bá yọjú ḿ bẹ̀, tí èèyàn bá rí pé ipá èèyàn ò ká èèyàn lè lo atọ́nà ayanjú ìṣòro láti bá ni yanjú ìṣòro náà. Ẹ̀rọ ayárabíàṣá sì jẹ́ ẹ̀rọ yìí tí a ń lò láti fi na kọ ǹkan àti láti fi fún ìbáraẹnisọ̀rọ̀ àti fi fi ǹkan ránṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.